Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ọjọ́ tí òjò ń bá ń rọ̀. Mo dẹ̀ fẹ́ràn irú ojú ọjọ́ yẹn torí òjò rírọ̀ nǹkan tí mo fẹ́ràn ni. Tójò ń báń rọ̀ báyìí mo dẹ̀ fẹ́ràn kí n máa ṣe tójò ń báń rọ̀ báyìí mo dẹ̀ fẹ́ràn kí n máa ṣe àwọn gbogbo nǹkan torí tójò ń bá ń rọ̀ ìgbà yẹn oorun ó máa ń dùn gan ni. So bí ojú ọjọ́ bá ṣe wá báyẹn, gbogbo ọjọ́ tí òjò bá ń rọ̀ báyìí, mo máa ń fẹ́ irú ọjọ́ yẹn ni. Torí gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe báyìí gbogbo àdúgbò ó máa dá ni torí àwọn àlejò míi ń be gan-an tó jẹ́ pé èèyàn ò dẹ̀ fẹ́ kọ́ máa ní irú àwọn àlejò yẹn. Tí irú àwọn àlejò yẹn, wọn ò dẹ̀ ní máa wá wọ̀n o, wọn ò dẹ̀ ní máa wá yàn wá káàkiri. So mo máa ń fẹ́ràn irú ọjọ́ ojú, ojú ọjọ́ yẹn tójò bá ń tí ń rọ̀ báyìí.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì torí ó dẹ́ ẹ dá kí ẹ̀yàn máa kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Gbogbo ǹkan tí èyàn bá ti ń kọ lórí Íńtánẹ́ẹ̀tì báyìí, ẹ̀yàn máa n kọ ní àsìkò tí ó bá wù u nì. Ǹkan tí mo fẹ́ràn pẹ̀lú Íńtánẹ́ẹ̀tì nìyẹn. Íńtánẹ́ẹ̀tì wọ̀n dẹ̀ ní ọjọ́, wọ̀n dẹ̀ ní àsìkò. Gbogbo ǹkan tí ọ bá ti fẹ́ kọ́, ìwọ ló máa ṣọ bí, ẹ̀, ọjọ́ tí mo fẹ́ kọ́ kiní yẹn ni o, àsìkò tí mo fẹ́ kọ́ kiní yẹn ni o. Ǹkan tí mo fẹ́ràn pẹ̀lú Íńtánẹ́ẹ̀tì nìyẹn. Àní ǹkan tí kálú fẹ́ràn pẹ̀lú Íńtánẹ́ẹ̀tì niyèn, gbogbo àsìkò tí ọ bá fẹ́ ṣe ǹkan, àsìkò yẹn ó máa lọ ṣe ǹkan bẹ́ẹ̀ ni. So àwọn kí ni àwọn ǹkan tí mo dẹ̀ fẹ́ràn dáadáa pẹ̀lú Íńtánẹ́ẹ̀tì nìyẹn. Torí bí Íńtánẹ́ẹ̀tì ṣe wà báyìí, bó bá ti ní ìtọ̀n bí bí lálẹ́ yìí lọ fẹ́ kọ ǹkan, wọ́n máa jẹ́ kó kọ lálẹ́ yìí.

Mi ò jẹ́ fẹ́ràn kí n máa ra oúnjẹ ní àbò bó náà rárá torí kì í ṣe nǹkan tí mo máa ń ṣe ni, kì í ṣe nǹkan tí mo mọ bí mo ṣe máa ń ṣe ni. Torí pé nǹkan tí èèyàn máa ń ṣe ni láti tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ̀hen, èèyàn ò le ní dáàmú, èèyàn lè máa ra oúnjẹ ní àbò bó. Ṣùgbọ́n èmi, torí pé kì í ṣe nǹkan tí mo máa ń ṣe ni dáadáa, kì í ṣe nǹkan tí mo mọ bí mo ṣe máa ń ṣe ni. Mi ò jẹ́ fẹ́ràn kí n máa ra oúnjẹ ní àbò bó yẹn rárá torí mi ò jẹ́ fẹ́ràn ẹ̀. Ǹkan tí mi fẹ́ràn kí n máa rà ni, so bó ṣe wà fún mi nìyẹn, mi fẹ́ràn kí n máa ra oúnjẹ ní àkókò náà. Tí n bá ti ra oúnjẹ ni àkókò náà bá ì, mi ò de e ní choice ni. Ǹkan ti mo máa ń fi ra ounjẹ ní àpoponá nìyẹn.

Ah, mo ga dáadáa o, mo ga gan ni. Torí bí mo ṣe ga tó gan, èmi náà mo dẹ̀ fẹ́ràn bí mo ṣe ga. Àwọn èèyàn púpọ̀ máa ní, àwọn èèyàn púpọ̀ máa ń sọ̀rọ̀ nípa gíga mi. Torí mo dẹ̀ rántí ọ̀rẹ́ mi kan tó sọ fún mi pé, "Á, ìgbà kan bẹ́ẹ̀ tó jẹ́ pé ó dẹ̀ fẹ́ràn bí òun ṣe ga, bọ́ ijọ́ta dẹ̀ bà dé torí bí mo dẹ̀ ga jù lọ. Ara rẹ kàn ṣé bá kàn ni. Àń, ọmọ obìnrin kan sọ fún mi pé, "Á, bí mo ṣe ga yìí ló ń ṣe máa ń fẹ́ kí ọkùnrin ga níyẹn." So èmi mo dẹ̀ ga tó, mo ga. Àwọn èèyàn dẹ̀ fẹ́ràn bí mo ṣe ga tó gan, èmi náà mo dẹ̀ fẹ́ràn bí mo ṣe ga. Àń, Ọlọ́run ló dẹ̀ fún mi ní gíga yìí. Mo sì fẹ́ràn gíga yìí gan ni. Mo fẹ́ràn bí mo ṣe ga tó.

Bí mo ṣe máa ń yan àwọn alábasisẹ́ pọ̀ ní pé, mo máa ń fún wọn lówó nì torí owó nǹkan tí kálukú fẹ́ràn ni, nǹkan tí kálukú máa ń need ni. So mo dẹ̀ fẹ́ràn kí n máa fún wọn lówó torí èmi náà mo dẹ̀ fẹ́ràn tí wọ́n bá fẹ́ yín mi kí wọ́n dé fún mi lówó nì torí àwọn ẹ̀eyan, àwọn nǹkan púpọ̀ n jẹ, àwọn nǹkan tan dẹ́ pọ̀ tí ẹeyan máa fi owó rà, àwọn ni mo dé pọ̀ ní gbogbo ìgbà. So nǹkan tó fa tí mo máa ń fi ń fún àwọn alábasisẹ́ pọ̀ ní owó nìyẹn tí wọ́n fi ṣe gbogbo àwọn nǹkan tan da àti gbogbo àwọn nǹkan tí wọ́n bá fẹ́ ṣe torí owó yẹn ẹeyan lè fi ṣe àwọn nǹkan tan da púpọ̀. So bí mo ṣe máa ń ṣe nìyẹn.